Bẹ́ẹ̀ni mo ti ṣìná ri dáadáa láìmọye ìgbà, ṣùgbọ́n èyí tí mo lè ní mo rántí dáradára, òun ni ìgbà tí mo ń ka ẹ̀kọ́, tí mo ń kọ́ ẹ̀kọ́ ní ilé ìwé yunifásítì ti Bells ní ìlú ọ̀tà. L'ọ́dún náà lọ́hùn, ó ṣẹlẹ̀ wípé nígbà tí a parí ẹ̀kọ́ ní aṣálẹ́ kò sí ibi tí mo máa sùn sí. Ọ̀rẹ́ mi tó ń gbé ládùúgbò yen mo ti sọ fún un wípé ọ̀rẹ́, ó ṣe é ṣe kó jẹ́ pé ọ̀dọ̀ rẹ ni mo ti máa wá sùn, torí tí a bá ṣetán ní aṣálẹ́, ó máa nira fún mi láti padà lọ sí ilé. Ṣùgbọ́n nígbà tí ilé tìrẹ kúkú súnmọ́ tó sì jọ fún mi lórí ọ̀fẹ́ kí n wá sùn ọ̀dọ̀ rẹ. Ọ̀rẹ́ mi sì ti gbà á, ó wá júwe ilé rẹ̀ fún mi. A ṣetán ní nǹkan bí agogo mẹ́sàn-án aṣálẹ́ ní ọjọ́ náà lọ́hùn. Mo wá gbéra bó ṣe júwe náà ni mo ṣe wọ alùpùpù tó gbé mi lọ sí ibẹ̀. Ó pe àdúgbò rẹ̀ ní ọ̀rẹ́ mẹ́ta. Láàkọ́kọ́ kì í ṣe ibi tí mo ti lọ lọ́sàn-án, èkejì mi ò lọ bẹ̀rí, gbogbo ẹ wá dàrú. Inú mi ó pòrúru, ó nira fún mi láti tètè mọ ibi tí mò ń lọ. Lẹ́yìn ọ̀rẹ yìn mo ṣàwárí ilé ọ̀rẹ́ mi lásálẹ́ náà, ṣùgbọ́n mi ò lè gbàgbé nítorí mo ṣìná ní alẹ́ ọjọ́ náà. Ó sì mú mi ṣe wàhálà lọ́pọ̀lọ́pọ̀. Mo ti ṣìná ri dáradára. Yorùbá bọ̀ wọ́n ní "A bèrè ọ̀nà kì í ṣìná." Nígbà tí mo bèrè náà ni mo wá le jáde, jánà padà. Ṣùgbọ́n ní gbogbo àwọn àkókò yẹn, mo sáà ríi wípé mo ṣìná. Ìrírí yẹn jẹ́ ìrírí má lè gbàgbé fún mi, tí mo kò lè gbàgbé láíláí.

Bẹ́ẹ̀ni ní ìlẹ̀kàárò òojìre, ní ìlẹ̀kàárò oòjìre, ìkíni ṣe pàtàkì. Ṣàṣà ní iṣẹ́ ọwọ́ tí kò ní bí a ti ń kí àwọn tí ó ń ṣe iṣẹ́ náà àti bí a ti ń fèsì. Ìgbàlódé tó fi da bi ẹ́ni wípé a lè máa ríra wa lójú láàárín ọjọ́ kan tàbí lórókútùkùtù ọ̀nà tí oníkálukú wà. Ó jìn sí ara wọn, ló fí da bi ẹ́ni wípé orí fóònù náà la ti máa ń rí ara wa bá sọ̀rọ̀. Ohun tó sì kọ́kọ́ ṣe pàtàkì ni pé ẹni tí a sọ̀rọ̀ lánàá tí a dẹ̀ tún fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sísọ lónìí, ohun àkọ́kọ́ ni wípé ẹ károo sir, ẹ károo ma. Ìkíni, pàápàá lórí fóònù, bóyá lórí ẹ̀rọ WhatsApp tó jẹ pé ẹgbẹ́ àwa òṣìṣẹ́ ló wà lórí ẹ̀ tàbí ẹgbẹ́ nínú ìjọ Ọlọ́run. Ohun tó ṣe pàtàkì, tó bá jẹ́ pé èmi mo kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní ọjọ́ yẹn, màá kí gbogbo àwa ọmọ ẹgbẹ́ tí ó wà ní inú ẹgbẹ́ yẹn. Mo máa ń tan ìkíni, bóyá nígbà ọdún àwọn ìmàle ni o tàbí ọdún àjíǹde tàbí ọdún Kérésì tí a ma ma kí ara wa kú ọdún. Èmi náà máa ń gbìyànjú wípé mo fi ìkíni ránṣẹ́ sí àwọn èèyàn mi lórí fóònù mi. Nítorí pé ó ṣe pàtàkì. Wọn á mọ̀ wípé èmi náà mọ̀ wà lálaafia, èmi náà sì ń fẹ́ kí Mo sì fẹ́ gbúrò àlàáfíà àwọn tí èmi náà ń kí. Ìkíni ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀. Bí ìgbà tí èèyàn bá bọ̀wọ̀ fún ẹni tí ènìyàn ń kí, bẹ́ẹ̀ ni ìkíni jẹ́. Kò dára kí ènìyàn dàgbà tó júbọ, kó má mọ̀ tún yàtọ̀ só sí, kó má mọ̀ ìgbà tí ó yẹ kó dọ̀bálẹ̀ kó ṣe ẹ károo sir tàbí kí ó kúnlẹ̀ gẹ́gẹ́ bí ọmọbìnrin kó ṣe ẹ károo ma. Ṣùgbọ́n tí a bá ti wá jìnnà sí ara wa nítorí ẹ̀rọ ìgbàlódé, kò séwú nínú ẹ̀. Ó dára kí èèyàn máa tan irú ìkíni fún àwọn àgbà tàbí fún àwọn ẹlẹgbẹ́ rẹ̀ lórí fóònù rẹ̀. Èmi máa ń tan, mo sì gba, mo sì ń rọ àwọn ẹlòmíràn náà pé kí wọ́n má jẹ́ kí àṣà olóyìnbó kí ó gba àṣà tiwa-n-tiwa lọ́wọ́ wọn.